Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí ó wà nínú ọdún tí emi fẹ́ràn jù, òun ni oṣù kíní nínú ọdún, èyí tí à ń pè ní oṣù January. Mo fẹ́ràn January lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ fàájì ló wà nínú rẹ̀, àti wípé kò ní sí iṣẹ́, kò ní sí ǹkankan ju kí a máa jáde, kí a máa ṣe fàájì, kí a máa lọ láti ọdún kan sí òmíràn. Èyí ni ó fà tí mo fẹ́ràn oṣù January jù lọ nínú oṣù tó wà nínú ọdún.

Sọ fún wa nípa adire àti aṣọ tí a ń hùn. Bí a ṣe maá ń ṣe adire ni wípé aṣọ funfun ni a máa ń lò láti fi ṣe adire. Ẹni tí ó sì máa ń ṣe adire ni a máa ń pè ní aládìrẹ. Ibi tí a máa ń sábà ṣe adire jù ni ní àárọ̀. A máa ń pè bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń wà níbẹ̀. Ó lè jẹ́ ọkùnrin yálà ọbinrin, ọmọdé nígbà mìràn àgbàlagbà a sì máa pọ̀ ju ọkùnrin lọ.

Sọ fún wa nípa ọjọ́ tí o lò lọ́nà ti ò kò re ti rara náà. Ọjọ́ tí mo lò lọ́nà tí n kò reti rara, ọjọ́ tí emi lọ sí ìlú Iléṣà, mo gbéra látí ìlú Òṣogbo lọ sí ìlú Iléṣà. Lójú ọ̀nà bẹ́ẹ̀ sì ni táyà bàbá bẹ́ẹ́ pùúú lẹ́kan náà. Èmi kò sì ní táyà ní ẹ̀yìn mọ́tò tí mo gbé ṣi. Ni ọjọ́ náà, mo ní láti gbé ọ̀kadà. Awọ̀n ọlọ́kadà kan ràn mí lọ́wọ́ tí mo lọ fún wa táyà ra tí mo sì fi ṣi ẹsẹ̀ mọ́tò padà. Mo lò tó wákàtí mẹ́fà sí mẹ́jọ lọ́jọ́ náà. Lẹ́yìn ìgbà ti mo fi tire sẹ́yìn ese oko tan mo ni lo láti padà sile torí ibi ti mo n lo ko le gba àwọn ni èyí ni ojo ti mo lo lọ́nà ti rara.